Mo ti ṣìna rí dáadáa. Mo ti ṣìna rí. Ìgbà tí mo fẹ́ lọ bá ẹnìkan, ibẹ̀ yẹn ní different, different street. Akàn ń pe ra lórí phone ni. Tó bá ti sọ̀rọ̀ níbí, fẹsẹ̀ rìn dié báyìí, kó o lọ sápá ọ̀tún báyìí, kó ṣe báyìí báyìí. So that description was not too clear for me. So I missed the road, but I later regained back where I'm going to.

Mi ò fẹ́ràn àti máa rìnrìn òru, ìrìn òru ò dáa. So, miì kì í, mi hin like àti máa lọbi kankan lóru. Tálẹ́ bá tilẹ̀ ilé mi ni mo wà. Tí mo bá ti ẹ́ fẹ́ jáde lóru gan-an, ibi tí mo, ibi tí mò ń lọ ni pé kí n lọ wo ball ní viewing centre kò dẹ̀ jìnà sílé mi. And that is still evening time. Tí àkókò bá tí ń pẹ́, tí tẹ́ẹ̀nì bá tí ń lù, mo tí ń, mo tí ń padà bọ̀ wálé nìyẹn, bóyá wọ́n gbá ball tán àbí wọn ò gbá ball tán. So, mi ì kì ń like ìrìn òru kò dáa.

Mo máa ń wọ corporate, mo máa ń wọ native, mo de máa ń wọ simple dress but mo prefer simple dressing. Jeans, t-shirt, jeans and t-shirt, polo. That is the dressing that I like pẹ̀lú simple footwear. I don't like hard, hard dressing.

Mo fẹ́ràn atẹ́gùn dáadáa o. Mo fẹ́ràn atẹ́gùn, atẹ́gùn àbí àtẹ̀gùn. Mo fẹ́ràn atẹ́gùn stairs. Ó dàná ilé wa náà ní atẹ́gùn, ọ́fíìsì wa ní atẹ́gùn. So, mo máa ń láìkì ilé pètẹ̀sì upstairs tó ní atẹ́gùn.

Mo láwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi. Television ẹ̀rọ ọlọ́gbọ́n ni, telephone ẹ̀rọ ọlọ́gbọ́n ni. Mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n kọ̀ọ̀kan at least nílé mi tó jẹ́ pé, technology is a technology driven tools tí mò ń lò nílé mi.

Ẹ wo á kí ń mu kọ́fí níbi iṣẹ́. Mi ò kí ń mu kọ́fí níbi iṣẹ́. Ibi iṣẹ́ ìjọba ni mo ti ń ṣiṣẹ́. Iṣẹ́, ibi iṣẹ́ wa ò wà standard kankan. A kàn manage ẹ ni honestly. Ǹkan tó yẹ ká máa, wọ́n máa fún wa ní break. Wọn ò kí ń fún wa, we are just left on our own. Wọn ò fún wa ní coffee ní ibi iṣẹ́ wa.

Mo fẹ́ràn yíyàwòrán but kì í ṣe gbogbo ìgbà. Èmi o kín ń ṣe picture freak but mo like àti máa yàwòrán anytime tí mo bá ti, tí mo bá ti wọṣọ tuntun. Yeah, mo máa like àti máa yàwòrán. Especially tí mo bá ti gérun mi fresh, tí mo wọṣọ tuntun, mo máa yàwòrán.

Tí mo bá fẹ́ kí àwọn èèyàn, mo máa ń wò ojú wọ́n tí màá kí wọn ni o, màá dúró kí wọ́n. Àwọn mi mo máa bá ọ́n lọ́wọ́, màá ṣèki ọwọ́ wọn, à máa kí ra. Bawò ní family gbogbo ẹ, bí mo ṣe máa ń kí àwọn èèyàn nìyẹn. Tó bá tún jẹ́ àwọn tó jẹ́ bí, bí elders, tó jẹ́ bí parent fún mi ni, mo máa ń tẹríba kí wọn.

Honestly, mi lè, mi lè rántí ìgbà tí mo kẹ́hìn gun ọkọ̀ akẹ́rù. Éh, ọkọ̀ akẹ́rù tí mo gùn last was, that should be ìyẹn twenty, ẹgbẹ̀rún méjì ó lé mọ́kànlá táa fẹ́ lọ ṣe, táa fẹ́ lọ ṣe election. Inú truck ni wọ́n kó wa sí ìta àwa ta jẹ́ ad-hoc staff, INEC ad-hoc staff. So ìgbà yẹn ni the last time tí mo wọ ọkọ̀ akẹ́rù. That was twenty eleven.

Ìgbà tí mo máa ń ra ẹ̀rọ tuntun, December tí mo bá ti gba gbogbo owó tí mo save, gbogbo income mi for that year àjọ kan wà tí mo máa ń dá tí mo bá ti gba àwọn àjọ yẹn. So, ìgbà ẹni mò máa decide nǹkan tí màá fowó yẹn rà, ìgbà ẹni mò máa ń ra ẹ̀rọ tuntun sínú ilé mi.

Mo fẹ́ràn football pẹ̀lú swimming. Àwọn eré ìdárayá tí mo fẹ́ràn gidi ni yẹn, football and swimming. Mi ò like yoga. Mi ò like yoga.

Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ tí ẹ̀ ń sọ yóò yé mi. Ewó ni ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́. Ṣé earpiece ni? Tó jẹ́ pé tí mo bá ti lò, tí mo bá ti fi sórí foonu tí mo fi sé tì mí, èmi nìkan la máa gbọ́ nǹkan tí, tí foonu mi ń sọ tí àwọn èròǹ oni gbọ́. Tó bá jẹ́ iyen ni mo ní earpiece, mo ní. Àmọ́ ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ èmi, mi ò kó yé mi o.

Ẹni tó bá jẹ mí lówó tí mo bá fẹ́ gbowó lọ́wó won, mo máa ń kọ́kọ́ send text message sí wọn ni tí màá kí wọn. Màá ní kó má gbagbe mi o. So tí mo bá tún ti retí tí mi ò rí, màá tún sọ fún wọn tán. Màá tún kí wọn. Mi màá tí rí owó bayi bayi, miij tíì rí lesson fee mi for this week, mi tí ì rí lesson fee mi for this month. Bí mo ṣẹ́ ń ṣẹ́ ni yen.

Ìgbà tí mo kẹ́yìn sunkún, okay kò tí pẹ́ dáadáa. Ìgbà tí, ìgbà tí obìnrin tí mo fẹ́ fẹ́ tẹ́lẹ̀ disappoint mí, tí mọ ti mọ pé ó disappoint mí, ọmọ tí mọ ti náwó fún, tí mọ ti nára fún, tí mo ti náá àkókò fún, ìgbà ẹni mo sunkún kẹ́yìn. Mọ wà ní mọ sunkún but kín sèpè, ìgbà yen ṣáà mo sunkún kẹ́yìn.